Mo máa ń gun ọkọ̀ akẹ́rù ní òwúrọ̀ tàbí ní alẹ́ tí ojú ọjọ́ bá dára àti ọ̀nà tí kò ní ìjàmbá púpọ̀. Nígbà kúgbà tí mo bá ní ìrìnàjò pàtàkì, èmi yóò yan àkókò tó dára jù lọ láti dín wàhálà àti ewu mi kù. Pàápàá, èmi náà máa ń ríi dájú pé ọkọ̀ náà wà ní ipò tó dára àti pé gbogbo ààbò tó ṣe tán ṣáájú kí n tó gùn. Èyí jẹ́ kí ìrìnàjò náà rọrùn ní àìlewu àti láìsí wàhálà kankan. Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù.

Ètò eré ìdárayá mi máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbé ara díẹ̀díẹ̀ láti mú ìsan àti láti mú ìsan ṣiṣẹ́ àti láti jẹ́kí ọkàn rọ̀. Lẹ́yìn náà, èmi náà máa ṣeré ìdárayá agbára gẹ́gẹ́ bíi gbígbé àwọn ohun tó wúwo díẹ̀ tàbí ṣíṣe àwọn push up. Ni ìparí, mo máa ń ṣe àwọn iṣẹ́ riro rírọ̀ ara láti dín aya àti láti mú ìsan rọ̀. Èyí, ètò yìí jẹ́ kí ara mi lágbára. Ó jẹ́ kí ara mi ní ìlera àti pé ó tún ràn mí lọ́wọ́ láti ní agbára fún gbogbo iṣẹ́ ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, wíwo ìràwọ̀ jẹ́ ohun tí ó wù mí gan, wọ́n fún mi ní ìdákẹ́jẹ́ àti ìwòye ohun tí kò ṣeé rí lórí ilẹ̀. Nígbà tí a bá ń wo ọ̀run ní alẹ́, ìwọ yóò rí àwọn ìràwọ̀ oríṣìíríṣìí, díẹ̀ nínú wọn má a mọ́lẹ̀, díẹ̀ nínú wọn sì má a ṣe àfihàn ìtàn àkọọ́lẹ̀ ayé. Àwọn ìràwọ̀ tún lè jẹ́ ọ̀nà tí ó dára láti kọ́ ẹ̀kọ́ nípa astronomy tàbí àwọn ẹ̀dà oríṣìíríṣìí nínú cosmos. Fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ó tún jẹ́ ọ̀nà láti ní ìsinmi ọkàn àti ìrònújinlẹ̀ nípa ayé àti ààyè tí ara ara wọn ara wa wà nínú rẹ̀.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi máa ń yàtọ̀, ṣùgbọ́n díẹ̀ pàtàkì ni ti tètè parí iṣẹ́ ní àkókò, ìṣòro ìbára-ẹni-sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ tàbí àwọn alákòóso, àti àwọn àyípadà lójijì nínú iṣẹ́ tàbí ìlànà iṣẹ́. Àwọn mìíràn ní àìṣedédé nínú àwọn ohun èlò tàbí ìmọ̀ ẹ̀rọ tí ó nílò láti ṣe iṣẹ́ dáradára àti bíbá mú iṣẹ́ àti ìgbésí ayé ara ẹni. Àwọn ìdojúkọ wọ̀nyí lè fa áápọ́n, ṣùgbọ́n pẹ̀lú ìṣàkóso àkókò àti ọ̀nà tó dára, wọ́n lè di àǹfààní láti kọ́ ẹ̀kọ́ àti láti ní ìdàgbàsókè. Ní òtítọ́, ìmọ̀ àti ìrírí tí a gbà láti ìdojúkọ àwọn ìṣòro wọ̀nyí máa ń jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ fún ìdàgbàsókè iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ìrírí náà wù mí gan nítorí ojú omi ń fún mi ní ìtura àti ìwòye aláìlẹ́gbẹ́. Ìwọ yóò rí omi tí ó gbòòrò, àwọn ìgbín omi àti ìgbà mìíràn àwọn ẹja tàbí àwọn ẹ̀dà omi mìíràn tí ó ń fojú hàn. Ọkọ̀ ojú omi tún lè jẹ́ ọ̀nà tí ó dára láti sinmi, ronú àti láti gbádùn ààyè ènìyàn láìsí ariwo ìlù tàbí wàhálà. Fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ìrìn àjò lórí omi mú ìtùnú ọkàn àti ìrírí tuntun tí kò wọ́pọ̀ ní ìgbésí ayé lójoojúmọ́ lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun àti pé ó jẹ́ ohun pàtàkì fún ààbò ojú láti rí ìmọ̀lẹ̀ oorun tààrà. Gíláàsì oorun máa ń dáàbò bo àwọn ojú kúrò nínú àwọn ìgbì tí a mọ̀ sí UV tí ó lè fa ìbàjẹ́ ojú. Gíláàsì oorun jẹ́ apakan ti ara ẹni àti àṣà nígbàtí wọ́n bá jáde lọ níta. Ó máa ń ó wà fún oge, bẹ́ẹ̀ sì ni ó wà fún ìdáàbò bo ojú tí ó ṣe àǹfààní lọ́pọ̀ láti lè ríran kedere.

Mo máa ń jí ní òwúrọ̀ pẹ̀lú ìṣètò déédé láti jẹ́ kí ọjọ́ mi bẹ̀rẹ̀ ní àṣẹ. Nígbà mìíràn, mo máa ń lo ago ìtanijí láti ṣe ìrànlọ́wọ́, ṣùgbọ́n mo tún gbìyànjú láti jí ní àkókò kan náà lójoojúmọ́ láti jẹ́ kí ara mi ní ìṣèsí tó dára. Lẹ́yìn tí mo jí, mo máa ń ṣe ìṣẹ́jú díẹ̀ láti fa ara mi, mu omi àti múra sílẹ̀ fún ọjọ́ náà. Èyí ń fún mi ní agbára àti ìdojúkọ láti dojúkọ iṣẹ́ àti àwọn iṣẹ́ ṣíṣe mìíràn ní ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdárayá nígbà tí àkókò bá wà fún mi láti ṣe eré ìdárayá tí kò ní pa iṣẹ́ mi lára. Ìgbà mìíràn sì tún wà tí mo máa ń ṣe eré ìdárayá ní òpin ọ̀sẹ̀. Eré ìdárayá dára púpọ̀, ó máa ń fún ara ní ìlera ó sì máa ń mú kí ara jí pépé. Nígbà mìíràn mo tún máa ń ṣe àdáṣe kékeré nílé láti, láti dúró ní ìlera. Eré ìdárayá máa ń fún mi ní agbára àti ìtara fún ọjọ́ tuntun ti oó sì máa ń mú kí ara mi jí pépé ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. A máa ń wo àmì ìtọ́sọ́nà bí àríwá, gúúsù, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. A tún ń ka àwọn àmì àti ìlà tí ó fi ọ̀nà, ọ̀nà odò àti ìlú hàn. A máa ń ka àwòrán ilẹ̀, ó ń ran ènìyàn, kíkà àwòrán ilẹ̀ máa ń ran ènìyàn lọ́wọ́ láti mọ ibi tí ó wà àti ibi tí ó ń lọ.

Rárá, mi ò máa ń gbé àpò ẹyin. Ṣùgbọ́n tí mo bá nílò láti ra ẹyin, mo máa ń gbé pẹ̀lú ìtọ́jú. Eyin rọrùn láti fọ́, nítorí náà a gbọ́dọ̀ máa gbé dáradára. Ìtọ́jú nígbà gbígbé òun ó rọrùn bí ẹyin jẹ́ ǹkan pàtàkì. Bí mo bá ń gbé àpò ẹyin, mo máa ń dìímú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ó má bà a fọ́ rárá. A máa sì ń fi sí ibi tó ní ààbò kí ó sì yàgò fún gbígbọ̀n tàbí jíjò lójijì.

Rárá, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ láìní ìdí tó dájú, ṣùgbọ́n mo bọ̀wọ̀ fún àṣà àti ìgbàgbọ́ àwọn ènìyàn mìíràn. Ohun pàtàkì ni kí ènìyàn lọ lo ìmọ̀ àti òye láti pinnu ohun tó dára. Òtítọ́ àti èrò tó jinlẹ̀ máa ń ran ènìyàn lọ́wọ́ láti yanjú ohun gbogbo.

Ní ìgbà gbogbo, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní kùtùkùtù ìrólẹ́. Ó má ń jẹ, ó má ń wà níi àyíkáa agogo méje sí aago mẹ́jọ alẹ́. Èyí ń jẹ́ kí inú mi balẹ̀ kí n sì rí oorun sùn dáradára. Mi ò fẹ́ kí oúnjẹ alẹ́ máa pẹ́ jù nítorí pé kò bá ìlera ara ènìyàn mu.

Àṣeyọrí nínú ohun tí mò ń ṣe máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Nígbà tí mo bá rí pé iṣẹ́ mi ń ran àwọn ènìyàn lọ́wọ́, inú mi máa ń dùn. Kíkọ́ ohun tuntun àti ìlọsíwájú lójoojúmọ́ tún máa ń mú, ì máa ń mú mi lára, máa ń mú mi gbáradì. Àyíká iṣẹ́ tó dára àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ máa ń fún mi ní agbára.

Mo fẹ́ran ìgbóná jẹ́jẹ́ tó fún yàrá ní ìmọ́lẹ̀ àti ìtùnú. Ìmọ́lẹ̀ rírọ̀ àti afẹ́fẹ́ tó n wọlé máa ń jẹ́ kí yàrá dùn. Àyíká tó mọ́ àti àyíká tó dákẹ́ máa ń ràn mí lọ́wọ́ láti sinmi. Ìgbóná jẹ́jẹ́ tó dára máa ń mú ìtùnú àti àlàáfíà wá nínú yàrá.

Beeni mo maa n ko leta fun awon eniyan nigba to ba ye. Mo máa ń kọ lẹ́tà láti fi ọpẹ́, ìkíni tàbí àlàyé ránṣẹ́. Kíkọ lẹ́tà máa ń jẹ́ ọ̀nà tó dára láti ṣàfihàn èrò àti ìfẹ́. Nígbà mìíràn, lẹ́tà tún máa ń ràn mí lọ́wọ́ láti ṣètọ́jú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn.

Ọ́fíísì mi máa ń ṣí ní kùtùkùtù òwúrọ̀ ní dède ago méje. A máa ń parí iṣẹ́ ní dède ago mẹ́jọ ìrọ̀lẹ́. Lákokò yìí, gbogbo iṣẹ́ àti ìpàdé máa ń wáyé ní ìtọ́jú. Ọ́fíísì tó ṣí ní àkókò tó yẹ ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti gba iṣẹ́ wọn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé ní gbogbo ìgbà láti sinmi àti láti gbádùn. Àyíká ibẹ̀ máa ń fún mi ní àlàáfíà àti ìdárayá lọ́pọ̀lọpọ̀. Mo tún máa ń lo àkókò láti kọ́ ẹ̀kọ́ ohun tuntun àti ṣíṣe ìbáraẹnisọ̀rọ̀. Ilé ìṣẹ̀mbáyé máa ń jẹ́ kí inú mi dùn àti láti mú ara mi yá yágáyágá.

Yorùbá bọ̀, wọ́n ní bí ẹlẹ́jọ́ bá mọ ẹjọ́ ẹ lẹ́bi, kòún pẹ́ lórí ìkùnlẹ̀. Mo máa ń tọrọ àforíjìn pẹ̀lú ìbáwọ̀ àti ìtẹ́lọ́rùn. Nígbà gbogbo, mo máa ń fi ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ hàn. Mo tún máa ń ṣàlàyé ohun tí mo fẹ́ ní kédeere, ní kédeere kí a lè yẹ ara wa dáadáa. Ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára rere máa ń jẹ́ kí àforíjìn wáyé ní irọrùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí lójoojúmọ́ láti jẹ́ kí ara mi dùn àti láti jẹ́ kí ara mi mọ́. Mo máa ń yan tùràrí tó rọrùn àti èyí tí ó yẹ fún ojú ìṣẹ́ tàbí ìgbà ìsinmi. Tùràrí ń fún mi ní ìgboyà àti ìtara nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Nígbà kan, mo tún máa ń lo tùràrí pàtàkì fún àwọn ayẹyẹ tàbí ìpàdé pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ní ìgbà pípẹ́ díẹ̀ sẹ́yìn. Ìrìn àjò náà dùn nítorí ó fún mi ní wíwo ilẹ̀ àti ìlú láti òkè. Ó tún jẹ́ ọ̀nà tó yára àti ọ̀nà tí ó tura láti lọ sí ibìkan, láti lọ láti ibìkan sí ibi òmíràn. Ìrìn àjò ọkọ̀ ojú irin máa ń jẹ́ ìrírí tí ènìyàn nífẹ̀ẹ́ sí àti tí ènìyàn tún ti lè kọ́ ẹ̀kọ́ tuntun.

Mo fẹ́ràn àkàrà tí ó gbóná tàbí tí ó tutù, tí ó bá sàtì rọ̀ láti jẹ. Nígbà gbogbo mo máa ń jẹ àkàrà pẹ̀lú mímu oyin tàbí ọbẹ̀ tí ó dùn. Àkàrà tó ní ata kékeré tún máa ń mú inú mi dùn púpọ̀ nígbà tí mo bá ń jẹ ẹ́. Jíjẹ àkàrà tó dára máa ń jẹ́ kí inú mi dùn àti kí oúnjẹ dàbí oúnjẹ ayọ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi àti bí ó ṣe ń tọ́ka sí ìwà mi. Mo máa ń fi àkókò ka àmì ìràwọ̀ mi kí n lè yé àwọn àbùdá àti agbára rẹ̀. Àmì ìràwọ̀ ń ran ènìyàn lọ́wọ́ láti mọ ara rẹ̀ àti bí ó ṣe ń bá àwọn mìíràn ṣiṣẹ́. Mo tún máa ń lo, mo tún máa ń lo ìmọ̀ yìí láti ṣe ìpinnu tó dára àti láti ṣètò ìgbésí ayé mi.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan, ṣùgbọ́n mo máa ń ṣọ́ra pẹ̀lú irú oúnjẹ tí mo ń jẹ fún ìlera tó dára. Diẹ nínú ènìyàn ní àìsàn ìkórira sí oúnjẹ kan, wọ́n sì gbọ́dọ̀ yàgò fún un. Mo mọ ohun tó dára fún ara mi, ó sì ṣe pàtàkì fún ìgbésí ayé mi àti ìlera mi.

Mo fẹ́ràn àkókò ayẹyẹ Kérésìmesì jù, nítorí ìdùnnú àti ìṣọ̀kan tó wà nínú rẹ̀. Àkókò yìí mú ènìyàn jọ, láti fi ìfẹ́ àti ọ̀pẹ hàn sí ara wọn. Mo tún máa ń fẹ́ àwọn àjọ̀dún nítorí orin, oúnjẹ, àti ìṣẹ̀lẹ̀ alárinrin tí ó máa ń wáyé ní àkókò yìí. Àkókò ayẹyẹ yìí jẹ́ kí inú mi dùn àti kí n ní ìrántí tó dára pẹ̀lú ẹbí, ará, àti àwọn ọ̀rẹ́ mi.

Ìrántí ìgbà ọmọdé mi tó ṣe pàtàkì ní ìgbà tí mo máa ń rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní oko àti ní pápá. A máa ń ṣeré, rẹ́rìn-ín àti kọ orin papọ̀ lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni a máa ń ṣeré tí a máa ń pè ní búburú ọbarà ayẹyẹ. Ìrántí yìí mú inú mi dùn àti àlàáfíà padà nígbà tí mo bá rántí. Ó jẹ́ àkókò tí a kò gbàgbé tó kún fún ẹ̀kọ́ àti ayọ̀.

Mo ma ń ṣiṣẹ́ lójoojúmọ́ ní dèèdè wákàtí mẹ́jọ sí mẹ́sán. Àkókò yìí jẹ́ kí n parí gbogbo iṣẹ́ àti ìpàdé tó yẹ fún mi ní ọjọ́ náà. Mo tún ma ń ya àkókò ìsinmi díẹ̀ láàrin àwọn iṣẹ́ láti tún agbára mi ṣe. Síṣẹ́ ní àkókò tó péye, òhun ràn mí lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó ní ìtẹ́lọ́rùn àti ẹni tí ó tẹpamọ́ṣẹ́.

Rárá, mi ò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rìí. Ṣùgbọ́n fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ ohun rere púpọ̀, ó máa ń ran aláìsàn lọ́wọ́, pàápàá nígbà pàjáwìrì tàbí iṣẹ́ abẹ. Àwọn dókítà máa ń ṣàyẹ̀wò ìlera ẹni kí wọ́n tó gba ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó jẹ́ ọ̀nà kan láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn mìíràn àti láti fi ìfẹ́ hàn ní àwùjọ.

Mo máa ń pín owó náà ní ọ̀nà òdodo kí gbogbo ènìyàn lè ní àǹfààní. Mo máa wo ẹni tó nílò ìrànwọ́ jù kí n sì ràn án lọ́wọ́. Nígbà mìíràn, a lè fi papọ̀ ṣe nǹkan pàtàkì fún gbogbo wa. Èyí máa ń mú ìfọwọ́sowọ́pọ̀ àti ìbáṣepọ̀ tó dára wá láàárín àwọn ọ̀rẹ́.

Rárá, mi ò tíì béèrè ìrànwọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń kàn sí wọn nígbà tí ẹ̀rọ bá ní ìṣòro. Wọ́n ní ìmọ̀ pàtàkì láti ṣàtúnṣe ohun tí kò ṣiṣẹ́ rárá tàbí tí kò ṣiṣẹ́ dáradára. Ìrànwọ́ wọn máa ń jẹ́ kí ohun gbogbo padà sí déédé ní kíákíá tí iṣẹ́ yóò sì máa lọ ní dáradára.

Rárá, èmi kò kí n mu ògùn lójoójúmọ́, ṣùgbọ́n mo máa ń mu ògùn tí àìlera ara mi bá ku díẹ̀ kaato. Ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ènìyàn máa ń mu ògùn lójoójúmọ́ fún ìlera wọn. Dókítà ni ó sì máa ń ṣe ìdúró irú ògùn bẹ́ẹ̀ fún àwọn aláìsàn kan. Ó ṣe pàtàkì láti tẹ̀lé ìlànà dókítà nígbà tí a bá fẹ́ máa mu ògùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní gbogbo ìgbà. Ó máa ń ràn mí lọ́wọ́ láti bá ẹbí, ará àti ọ̀rẹ́ sọ̀rọ̀. Ó jẹ́ ọ̀nà tó rọrùn láti rí ẹni tí à ń bá sọ̀rọ̀ ní àsìkò ìbánisọ̀rọ̀. Ó sì máa ń mú ìbáṣepọ̀ súnmọ́, ó máa ń mú ìbáṣepọ̀ súnmọ́ ara wa. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìfẹ́ gbòòrò sí i láàárín ará ọ̀rẹ́ àti oníbàsọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, data tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ pọ̀ díẹ̀. Ó máa ń súnmọ́ ọgbọ̀n gig tàbí àádọ́ta gig. Ìpè fídíò àti wíwo àwọn ohun èlò lórí ayélujára máa ń jẹ́ kí data yára lọ. Àwọn iṣẹ́ ayélujára bí ìwíregbé àti ṣíṣeré fídíò tún máa ń mú data pọ̀ sí i. Ó dára láti ṣètò bí a ṣe ń lo data kí ó máa ba parí ní kíákíá.

Mo máa ń kọ́ nǹkan tuntun ní ọ́fíìsì nígbà tí iṣẹ́ bá dákẹ́ díẹ̀. Nígbà tí mo bá parí àwọn iṣẹ́ pàtàkì, mo lo àkókò láti kọ́ nǹkan tuntun. Ó tún máa ń jẹ́ kí n mọ̀ nípa èrò tàbí ìmọ̀ràn tuntun tó bá wà nínú ọkàn mi. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti mú iṣẹ́ pọ̀ àti láti ṣẹ̀dá ohun tuntun.

Mo mọ bí a ṣe ń se ọ̀fadà rice pẹ̀lú ẹ̀fọ́ àti ọbẹ̀ ata tó dára dáadáa tí ó dẹ̀ máa jọjú ní gbèsè. Mo tún mọ bí a ṣe ń se àmàlà pẹ̀lú ewédú àti gbẹ̀gìrì. Epo pupa pẹ̀lú ẹran tàbí ẹja tún jẹ́ ọ̀kan tí mo mọ̀ọ́ se. Bí a ṣe máa ń fi epo dín ẹja tàbí ẹran. Oúnjẹ wọ̀nyí máa ń dùn gidigidi tí a bá sè é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ pẹ̀lú ìmọ̀ tó tó.

Àwọn kọ̀mpútà àti software jẹ́ ọ̀kan pàtàkì jùlọ níbi iṣẹ́ mi. Àwọn iṣẹ́ àti àwọn, àwọn ìwé iṣẹ́ àti àwọn àkọsílẹ̀ tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìṣàkóso àti àtẹ̀lé iṣẹ́ mi. Fóònù àti íméèlì jẹ́ ọ̀kan pàtàkì fún ìbára-ẹni-sọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ àti oníbàárà àti àwọn oní alájọṣìṣẹ́ pọ̀. Bákan náà, àwọn irinṣẹ́ pàtàkì fún iṣẹ́ kọ̀ọ̀kan ń jẹ́ kí iṣẹ́ lọ ní ìrọ̀rùn láìsí wàhálà.